Ìbéèrè wípé nígbà wo ni mo kẹ́yìn lọ sí ibi orin? Ó ti pẹ́ tí èmi ti lọ sí ibi orin kán, nítorí pé èmi kì í ṣe ẹni tí ó nífẹ̀ẹ́ sí orin lọ títí. Kódà gan, orin gbígbọ́ mi kì í kọjá bí i kí n máa kọjá lọ kí ènìyàn kan kó wá máa gbọ́ orin lẹ́gbẹ́ mi. Tàbí tí mo bá wà níbi àríyá ní agbo ojú agbo ìnáwó tí wọ́n wá ń ta wọ́n, ìní máa ń fà á tí mo fi máa gbọ́ orin. Àmọ́ pé èmi ga gan wà kalẹ̀ jókòó bí mo fẹ́ gbọ́ orin kì í sábà ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ọ̀kan àfi ní ẹẹ́kán ọ̀kan. Pé nígbà wo mo lọ sí ibi orin. Bọ́yá oníbéèrè ń gbìyànjú láti mọ̀ bóyá èmi máa ń lọ sí agbo olórin. Èmi kì í lọ sí agbo olórin torí mi ò ṣe ẹni tí ó kúndùn tàbí tí ó fẹ́ran orin gbígbọ́.

Bẹ́ẹ̀ni, èmi máa ń rìn ní àlàáfíà. Tí ara èèyàn bá jí pípépe, tí ara èèyàn náà dára dára, èèyàn gbọdọ̀ le rìn ní àlàáfíà. Ẹni tí kò bá ní àlàáfíà kò ní le rìn. Ẹni tí ọba le rìn, dájúdájú ó lá àlàáfíà nù àti pé àwọn mìíràn wà tí ẹ pé àlàáfíà ara wọn kò pé dáadáa. Tí bẹ́ẹ̀ sì ni, wọn sì tún le rìn dáadáa. Àwọn mìí sì wà tí ó yẹ pé àlàáfíà wọn ara wọn kò pé dáadáa tí wọ́n ò ní le rìn. Kọ́ lọ́hun má jẹ́ kí iru rẹ̀ kó kan gun sí ọ̀dọ̀ wa. Rí, rí, le rìn ó ní í ṣe pẹ̀lú àlàáfíà. Torí Yorùbá bọ̀ wọ́n ní, "Okun inù, òun là fi gbé tìtà." Tí ara èèyàn bá sì tó dára dára, tí èèyàn ní igun dáadáa, tí èèyàn ní àlàáfíà tòó pe yeé, ó yẹ kí èèyàn náà ó le ṣe kinní, kó le gbé ẹsẹ̀ rẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan tí ó sì ṣè, tí ó sì le máa rìn bó ti yẹ kó rìn. Ara kì í ṣe òkúta ní Yorùbá sọ. Tí èèyàn bá ṣe wàhálà ní ààyè kan, ara èèyàn ó béèrè fún ìsinmi. Tí èèyàn bá ṣe ìṣẹ̀dábí kan, ara èèyàn ó béèrè fún ìsinmi. Tí èèyàn bá sì ń rìn dé ààyè kan náà, ara èèyàn ó tún béèrè fún ìsinmi. Tí ó, tí ó túmọ́ si wi pé ìsinmi ó ṣe pàtàkì ní ìgbésí ayé ẹ̀dá. Ìsinmi ó ṣe kókó ní ìgbésí ayé ẹ̀dá. Ti eda bá wà tí ìsinmi tó yẹ pé gbogbo ìgbà iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ yiu ni sá. Ó dájú pé gẹ́gẹ́ pé ara rẹ̀ ó béèrè fún ìsinmi ní ọjọ́ kan tí ó sì ní lè fi ẹsẹ̀ rẹ̀ rìn dáadáa. Òògùn tí ó máa wọ́ ni àsìkò náà ni pé, "Kọ́ sá máa jókòó gbogbo ìgbà. Kọ́ sá máa jókòó." iru ẹni bẹ́ẹ̀ kò ní le rìn ní àlàáfíà. Kó dàá bó ó rìn, kò ní le rìn ní àlàáfíà. Àmín, èmi ò mọ àrin dájú wípé mò ń sinmi gbogbo ìgbà. Kí ni bá à le ṣe kìnní? Kín le bá à le rìn ní àsìkò tó wà yẹ kí a rìn? Lóòótọ́, kò dàá kó yẹ pé gbogbo ìgbà lẹ̀ eyan o máa, lẹ̀ yóò máa rìn. Àmọ́ gbogbo ìgbà tí àlàáfíà bá tó ara, ó yẹ kí ẹ̀yàn ó lè máa fi ara rẹ̀, kó lè máa fi ara rẹ̀ sí, e, ohuní tí ó yẹ kó ṣe. Lárá oun tó yẹ kí eda ó máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí òtítí e se gbogbo ìgbà ni kó lè máa rìn. Tí àlàáfíà bá sì tó ara èèyàn, ó yẹ kí ẹ̀yàn ó le rìn.

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú kò pọ̀ rárá. Àkọ́kọ́ ń bẹ, èròńgba mi fún iṣẹ́ ọjọ́ iwájú, fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni wípé kí iṣẹ́, iṣẹ́ ọojọ́ mi kó gbòòrò si. Látàrí pé kí n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wón ń gbé iṣẹ́ fún mi. Kí n di gbajúgbajà ẹni tí àwọn èèyàn mọ̀ nídìí iṣẹ́ tí mò ń ṣe. Kí olúwa o rán mi lọ́wọ́ débi wípé gbogbo àwọn irin iṣẹ́ tí màá nílò láti fi máa ṣe iṣẹ́ mi, tí iṣẹ́ mi ó fi máa gbòòrò si, kí Ọlọ́run ó pèsè rẹ̀ fún mi. Ǹǹkan mii tí mo tun ń gbèrò nípa iṣẹ́ mi ni wípé kí n ní ẹ̀ka káàkiri orílẹ̀ èdè Nàìjíríà. Kí àwọn èèyàn ó mọ̀ mi káàkiri ní orílẹ̀ èdè Nàìjíríà. Kí n lè máa ṣe iṣẹ́ lórílẹ̀ èdè Nàìjíríà nbí àti lókè òkun. Kí iṣẹ́ mi kó wà ní ìkangun ìkangun, ní ìpele ìpele lórísìírísìí. Tọ jẹ́ wípé bí owó ṣe ń wọlé ní ọ̀tun bẹ́ẹ̀ náà ni kó má wọlé lósì. Bíi ṣe ń wọlé níwájú bẹ́ẹ̀ náà ni kó má wọlé lẹ́yìn. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni. Débi wípé kí n ní, kí n gba yìí nídìí iṣẹ́ náà débi wípé tí n bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lásán, ọ̀pọ̀lọpọ̀ owó ni yóò máa wọlé láti ibẹ̀. Látàrí wípé tí n bá tí ń pé àwọn èèyàn ní ọ̀tun àti ní òsì ni wón o máa jẹ́ mi ní ò. Débi wípé àwọn èèyàn tí ń bá mi ṣiṣẹ́ owó ti pọ̀. Débi wípé èmi gan òní ní láti ṣẹ̀ṣẹ̀ máa gun òkè, gun ìsàlẹ̀ lọ wájú lọ ẹ́yìn fúnra mi. Kọjẹ́ pe àti inú ilé ní n ti máa darí owó ránṣẹ́ ni ǹkan tí mò ń gbà lérò fún iṣẹ́ ọjọ́ iwájú. Àti pé kí n di ẹni ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ mi. Débi wípé mo tun ń bẹ̀bẹ̀ bẹ Ọlọ́run Obá, kó ṣe n rorun fún mi pé gbogbo ohun tí ń jẹ́ wàhálà ìdámù kó jìnnà sí mi nídìí iṣẹ́ mi. Àwọn ǹkan tí mò ń gbà lérò nídìí iṣẹ́ mi náà ni kí olúwa, kí ó rán mi lọ́wọ́ ní àdura àti mò ń gbà wípé kí iṣẹ́ náà ó jẹ́ iṣẹ́ àmúyagàn. Kó jẹ́ iṣẹ́ àmúyagàn, iṣẹ́ tẹ́yàn lè fí le ọmọ lọ́wọ́.

À, data. Data tí mo máa ń lò lọ́sẹ̀ máa ń pọ̀. Èmi gan-an mi bẹ́ẹ̀ lè ká nigbà mí. Àmọ́ tí bá ní foríro ó, data tí mo máa ń lò lọ́sẹ̀ nígbà mí, imọ̀ ń tó, imọ̀ ń lé ní ogún gíìgì tí mo máa ń lò lọ́sẹ̀. Àgàgà kọ jẹ́ pé àsìkò tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́, tí mò ń bá àwọn èèyàn ṣiṣẹ́ lọ́wọ́, data tí mo máa ń lò imọ̀ máa ń pọ̀ gan. Ìmáa ń pọ̀ yanturu débi wípé yóò ṣú èmi náà nígbà mí. Data, ọ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn ní àsìkò tí àwa yìí. Àgàgà tó bá jẹ́ ọmọ ilé ìwé tí kò lè ṣe kó má lọ orí afẹ́fẹ́, orí ẹ̀rọ ayélujára, tó bá ti jẹ́ru ẹni bẹ́ẹ̀, ó ti gbọ́dọ̀ ṣe tán láti máa ń lo data tó pọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, data tí èmi máa ń lò ní ọ̀sẹ̀, imọ̀ ń to ogún gíìgì gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan. Kódà mo máa ń lò ju bẹ́ẹ̀ lọ nígbà mí. Ìgbà mí ì sì wà tí ẹ̀ ń lò tó bẹ́ẹ̀ rara tó bá jẹ́ àsìkò tí owó sáfẹ́rẹ́ lọ́ mi. Irú àsìkò ta wà yìí báyìí. Nínú oṣù Ọ̀pẹ ta wà yìí, èyí ni ó ń ṣe oṣù Dìsẹ́mbà, data ẹlẹ́ẹ̀kejì tí màá ṣe ni, mo ṣe bí àárúnlélọ́gbọ̀n, bí àárúnlélógójì data ní ìbẹ̀rẹ̀, só tó bẹ̀rẹ̀ oṣù yìí gan tí mo ṣe kó tó bẹ́ẹ̀. Bí mo ti ń ṣọ̀rọ̀ yìí, data mii ni mo tun ṣẹ̀ṣẹ̀ ṣe tí oṣù yìí ò sì ti parí, tí oṣù Dìsẹ́mbà yìí ò ti parí. Oṣù Ọ̀pẹ ka wá forí sí iye data tí mò ń lò lọ́sẹ̀ bá un. Láàárín ọjọ́ méjì, data tí mo ti lò ó ti lé ní, ó ti lé ní gíìgì márùn-ún. Èmi máa ń lo data púpọ̀ o, inṣí lée si iye data tí mò ń lò. Kọ́ lọ́hun wa ran olúwa rẹ lọ́wọ́ ni o. Data ti fẹ́ gba sọ lọ́rùn mi o.